Eré ìdárayá tí mo fẹ́ràn jù. Ere ìdárayá ti mo fẹ́ràn ju o je ere bọ́ọ̀lù gbigba lórí paapaa. Mo fẹ́ràn bọ́ọ̀lù orí pápá púpọ̀ púpọ̀. Láti ìgbà tí mo ti wà ní ọ̀dọ̀, ti wà ní ọmọ kékeré ni mo ti máa ń gbá bọ́ọ̀lù orí pápá. Mo fẹ́ràn eré yìí púpọ̀ púpọ̀ nítorí àwọn àǹfààní tí ó máa ń ṣe fún ènìyàn. Èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo ríi wí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti ronú bó ti tọ́ àti bó ti yẹ. Nítorí wí pé eré náà ó máa ń jẹ́ kí ọpọlọ ènìyàn kó jí pépé. Ó máa ń jẹ́ kí ènìyàn kó lè máa ronú sílẹ̀ wípé kínni nǹkan tí ó kàn tí ó yẹ kí ń ṣe. Àwọn ọ̀nà ti èniyán fi le mo wípé o maa n ran èniyán lọwọ láti mo bi a ti ronú sile. Òun ni wípé ẹni tí ó bá fẹ́ gé ègé, ó gbe-- ó gbọdọ̀ jẹ ẹni tí ó ronú ta-tayọ̀ tàbí ronú tako nǹkan tí ẹni kejì rẹ tí ó bá lè máa rò lọ́kàn lọ. Ẹni tí ó bá rọrùn fún un láti gé ẹni kejì, ó túmọ̀ sí wí pé ẹni náà ó mọ bí a ti ń ronú kíákíá ju ẹni kejì lọ. Ọ̀nà kejì tí mo tún lè fi sọ wípé ó máa ń jẹ́ kí ọpọlọ ènìyàn kó dàgbà ni wípé bí ènìyàn tí máa ń sáré, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yà ara rẹ̀ ọ̀kan ni, kídírini gbogbo rẹ̀ yóò máa jí pépé. Eré bọ́ọ̀lù ó tún jẹ́ eré kan tó gbajúgbajà tí gbogbo ènìyàn ní àgbáyé tí ó jẹ́ wípé ni wọ́n fẹ́ ní ìfẹ́ sí. Kò fẹ́ẹ̀ sí orílẹ̀-èdè kan tí wọ́n ti kì í gbá bọ́ọ̀lù orí pápá. Gbogbo ọmọkùnrin dè ó ní gan ni wọ́n máa ń gba ládúrà wípé káwọn tilẹ̀ mọ̀ bí a ti ṣe eré ìdárayá yìí. Nítorí pé ó ti kúrò ní eré ìdárayá nìkan, ó ti di orísun tí ènìyàn fi ń pa owó.

Àlàyé bí mo ti ṣe ń rin ìrìnàjò pẹ̀lú àwọn ọmọdé. Ọmọdé jẹ́ ohun ẹlẹgẹ́, ọmọdé jẹ́ ohun tí ó gba erò púpọ̀ púpọ̀ láti lè bá wọn da ohun pọ̀, tàbí láti lè maá mú wọn rìnrìnàjò, àbí kí n sọ pé láti tọ́ wọn bó titọ́ àti bó tiyẹ́. Nítorí ìdí èyí, ẹni tí ó bá fẹ́ tọ́ ọmọdé, tó bá fẹ́ bá ọmọdé rìnrìnàjò, a jẹ́ ẹni tí ó ní sùúrù, a jẹ́ ẹni tí ó ní ìfaradà, a jẹ́ ẹni tí ó ní ìfàyàrán. Àwọn ẹ̀kọ́ tí ènìyàn lè kọ́ ọmọ kékeré ó pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ maa n ro wípé, ọmọ kékeré ko tii to láti maa gba eko. Emi, emi ko gbagba wípé, ọmọ kere láti gba eko. Nítorí pé tí ènìyàn bá n dúró pé nígbà tó bá gbọ́n ni, kó máa wá di pé egungun ẹja tí kò ní ṣe e ká mọ́. O kan je pe bi ènìyàn yóò ti ko ọmọdé, yóò yàtọ̀ si bi o ti ko àgbàlagbà ni. Àti kékeré ni o ye ki ènìyàn ti maa fi eko ile ko ọmọ àti kékeré ló yẹ keẹ̀yan ti máa fi ẹ̀kọ́ bí a ti ń bá ènìyàn gbẹ́ pọ̀ ní àwùjọ máa kọ́ ọmọ. Eko bi àti n se ni àwùjọ àti ni ibi ti ènìyàn ba ba are re. Ẹ̀kọ́ nípa bí a ti ń ní ìfẹ́ ìlú tàbí bí a ti ń nífẹ́ ọmọnàke-- ọmọnìkejì àti àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọdé nílò kí a máa fi wọ́n lọ́kànbalẹ̀, kí a máa fún wọn ní ìgboyà láti máa gbàgbọ́ nínú ara wọn, láti lè ní ìgbẹ́kẹ̀lé nínú ara wọn. Eléyìí ṣe pàtàkì púpọ̀ púpọ̀ lára àwọn ohun tí a ko gbọdọ̀ fi kọ́ ọmọdé. Àwọn ohun tí ó nira nínú kíkọ́ ọmọdé lára rẹ̀ ni wípé ọmọdé kì í tètè fẹ́ gba ìbáwí, ọmọdé kì í tètè fẹ́ gba àtúnṣe. Ọmọdé ó nílò kí ènìyàn kó máa túú-- kó máa ṣe àwítúwí títí di ìgbà tí ohun tí ènìyàn ń sọ yóò fi ye, ti yio si maa mulo botito àti botiye.

Bí a ti ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí, ní bí àpẹẹrẹ ká sọ wípé a fẹ́ ṣe ọjọ́ ìbí fún ọmọ kékeré. Iru ọmọ kékeré bẹ́ẹ̀, a nílò láti koko pe, ki a fi ìwé pe àwọn akẹgbẹ́ re ó kéré jù bí ogún títí dé bí ọgọ́rùn ni a ó fi ìwé pé àwọn ni yóò mú ọjọ́ náà dùn láti yẹ ọlọ́jọ́ ìbí sí. Lẹ́yìn ìgbà tí a bá ti pe àwọn akẹgbẹ́ ọlọ́jọ́ ìbí yìí, ọlọ́jọ́ ìbí ní ọjọ́ náà yóò wọ aṣọ tó dára, yóò fi aṣọ tó dára sọ́rùn. Níwájú rẹ̀ ni a ó gbé àkàrà òyìnbó bí ènìyàn bá ti lówó sí, yálà eléyìí tí ó ga gogoro tàbí eléyìí tí ó ṣe pẹrẹsẹ. Àwọn àga àti tábìlì yóò pọ̀ jáǹtìrẹrẹ láti gba bí ọgọ́rùn ènìyàn tó bá jẹ́ ọgọ́rùn ènìyàn ni a pè é. Nígbà tí àkókò bá tó, ọlọ́jọ́ ìbí a ó fún un ní àǹfààní tí ó bá ti jẹ́ eléyìí tí ó le sọ̀rọ̀ láti sọ̀rọ̀ láti bá àwọn akẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀. Yóò sọ ohun tí òun ń ṣe wípé òun ni ọlọ́jọ́ ìbí, yóò sọ orúkọ ara rẹ̀, ọjọ́ tí a bi, ìdí tí ó fi ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá fi ara rẹ̀ hàn tán, àwọn ọ̀rẹ́ rẹ̀ náà wọ́n ó kọrin fún un. Wọ́n ó kọrin ọlọ́jọ́ ìbí, ọlọ́jọ́ ìbí ijó kan ẹ ò ṣe wèrè, kò dá wa lòun tàbí oríṣìíríṣìí orin mìíràn ni wọ́n ó kọ fún ọlọ́jọ́ ìbí. Nígbà tí wọ́n bá ti ṣe gbogbo eléyìí tán, wọn á gbé àkàrà òyìnbó, wọ́n á sì fi orin dá wọn lára yá, orin àti ijó ní ijó àjó kára kara tí àwọn ọ̀rẹ́ ọlọ́jọ́ ìbí yiò máa bá ọlọ́jọ́ ìbí jó. Ní àkókò yìí, àwọn nǹkan ti yí padà sí bí a ti ṣe ọjọ́ ìbí ní àtijọ́. Ní àkókò yìí, ó ti ní àwọn ilé iṣẹ́ kan tí wọ́n ti ṣe àwọn ohun tí ọmọ kékeré tí ó lè máa dẹ́rù ba wọ́n tàbí ọmọ tí ó bá láyà dáradára tí ó lè máa bá ṣeré. Wọ́n á gbé irú àwọn, àwọn tí ó dàbí bèbí yi tàbí tí ó dàbí eléégún, wọ́n á gbé wọn kalẹ̀ sí ẹ̀gbẹ́ kan tí àwọn náà yiò sì máa pa àwọn ènìyàn lẹ́rìn-ín tí wọ́n yio máa dá àwọn ènìyàn lára yá. Ṣùgbọ́n ní àtijọ́ kò sí irú èyí, gbogbo nǹkan ló ti yí padà.

Àlàyé nípa ẹ̀fọ́ tí ó le fún ènìyàn ní ìlera tí ó péye, àbí kí n kú sọ wipé mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀fọ́ ewúro àti ìlera tí ó lè ṣe. Ẹ̀fọ́ ewúro ó jẹ́ ẹ̀fọ́ kan eléyi tí a máa ń rí lára igi ewúro. Ewé tó wà lára igi ewúro òun ni a ó jà. Tí a bá ti já ewé náà, a ó fọ̀ ọ́ nù dára dára. A ó rí wí pé a fi iyọ̀ sínú omi tí a fi fọ̀ ọ́ nù torí ki ó lè pa àwọn kòkòrò kéékèèké tí ó bá farapa mọ́ sí inú irú ewé bẹ́ẹ̀. Nígbà tí a bá ti fọ̀ ọ́ dáadáa tán, a ó wá fi ọwọ́ gbo ewé yìí, a ó gbo ewé náà nítorí pé a pè é ní ewé ewúro. Ó yẹ kí a mọ̀ wípé ohun tí yóò korò òun ni a ń pè ní ewúro. Ṣùgbọ́n nígbà tí a bá gbo irú ewé bẹ́ẹ̀ tí a gbó dára dára tí gbogbo ohun tí ó korò, gbogbo ìkorò tí ó wà lára rẹ̀ yóò jáde sínú omi náà. A ó da omi náà nù, a ó sì pàrọ̀ omi. A ó wá fi ewé tí a gbo yìí sílẹ̀ fún ìgbà díẹ̀ nítorí pé ó ti di ẹ̀fọ́. A ó fi sílẹ̀ fún ìgbà díẹ̀. Lẹ́yìn èyí, a ó lọ ata ní ìwọ̀nba tí ó bá tó fún dèédé, dèédé ẹ̀fọ́ eléyi tí a gbé kalẹ̀. A ó mú epo, iyọ̀, magí, irú àti nǹkan mìíràn tí a bá fẹ́ a ó fi ṣe, òun ni a ó fi ṣe ẹ̀fọ́ náà. Ti a ba fe alẹ́ fi se egunsi tàbí ki a se lásán ni ẹ̀fọ́ be ki a si je. Ó máa ń dára kí á fi ẹ̀fọ́ mìíràn kí á fi kún. Ìlera tí ó wà lára ẹ̀fọ́ tí mo sọ̀rọ̀ yìí jẹ́ wípé ó lè pa àrùn jẹ̀díjẹ̀dí lára ènìyàn. Ọ̀tún le pa àrùn inaorun lára ẹni tio ba n je. Ohun mìíràn tó tún lè ṣe ni wípé ó lè mú kí ìfunpá tí ó bá ga tẹ́lẹ̀ kí ó wá ṣẹ́lẹ̀ àti wípé kí ẹni tí ó bá ní ìtọ̀ ṣúgà kí ó ràn lọ́wọ́ láti dín ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ kù ní jíjẹ rẹ̀ pé kí ó fi lè ṣiṣẹ́. Ohun, ènìyàn kò tún gbọdọ̀ jẹ́ ju bó ti yẹ lọ nítorí pé tí ènìyàn bá jẹ́ jù ó lè mú kí ẹ̀jẹ̀ kó má tó lára nítorí pé iṣẹ́ tó ń ṣe ni láti mú kí iyọ̀ ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀ kó dín kù. Ẹni ti o ban je tiko korare ni ijanu ó lè mú kó jẹ́ pé ẹ̀jẹ̀ náà kò tilẹ̀ ní ní ṣúgà tí ó tó rara. Nítorí ìdí èyí láàrin ọ̀sẹ̀ kò yẹ kí ènìyàn kí ó jẹ iru ẹ̀fọ́ yìí ju bí ẹ̀méjì ó wá pọ̀ ju ẹ̀mẹ́ta ní àárín ọ̀sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ti ń jẹ́rìsí bí agbára rẹ̀ ti tó. Ẹ̀fọ́ ewúro ó lè ṣe ìlera nípa fífún ènìyàn nípa díndín, ẹ, ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀ kù tàbí nípa ríran ènìyàn lọ́wọ́ láti jẹ́ kí jẹ̀díjẹ̀dí kó jáde kúrò lára rẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ.

Àlàyé nípa páànù oòrùn. Páànù oòrùn ó jẹ́ ohun àti ohun òde òní, eléyìí tí ó ń gbé iná wọlé. A ń lò ó láti fa iná wọlé. Bi o ti maa n sise ni wípé panu náà a o gbe síta ni orí panu orí ile. Ní orí páànù tí a fi bo ilé mọ́lẹ̀ ní a ó gbé páànù oòrùn yìí sí. A ó kọ ojú rẹ̀ sókè sí oòrùn kí oòrùn náà kó ba lè máa ta láradára. Láti idi paanu yi okun kan yóò kọjá wo ile lo yóò lo si idi ero eleyi ti ibi batiri re wa. Iṣẹ́ tí eléyìí ń ṣe ni láti máa mú kí, láti máa gbé bátìrì náà, láti máa gbé gbóná, yóò máa gba agbára láti ibi páànù tó ń bọ̀, bẹ tó kọjú sí oòrùn níta. Wáyà eléyìí tí ó kọjá láti ìta wọ ilé yóò sì gbé agbára wọ ìdí bátìrì tí a ṣe fún un. Oríṣiríṣi iṣẹ́ ni irú páànù yìí ni ó máa ń ṣe. Ó máa ń fún bátìrì ní agbára láti tan iná sí ilé tàbí láti tan fáànù tàbí láti tan tẹlifíṣàn. Àwọn eléyìí tí ó bá tóbi dáradára, wọ́n á tan jẹnẹrétọ̀ ní wọn tí wọ́n á máa tan ẹ̀rọ eléyìí tí a fi fa omi wọlé tàbí kí wọ́n máa tan ẹ̀rọ eléyìí tí a fi mú ilé tutù tàbí kí wọ́n tilẹ̀ máa tan ẹ̀rọ eléyìí tí a fi gbé omi tutù. Bí ó bá ti tóbi sí, bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ̀ náà ti máa ń tóbi sí. Ó kàn jẹ́ wípé a máa wọn ju ara wọn lọ ni. Páànù yìí tí ó jẹ́ ohun èlò òde òní tàbí ohun ẹ̀rọ ìgbàlódé, ohun èlò ìgbàlódé eléyìí tí ó ti bí iṣẹ́ ìwádìí tí ó ti ibẹ̀ jáde. Ó ń ran àwọn ènìyàn lọ́wọ́ gan gidi. Nítorí ní pàtàkì jù lọ ní àwọn agbègbè ibi tí iná ìjọba kò ti dára. Páànù yìí kò tilẹ̀ jẹ́ kí ẹlòmíràn kó náani iná ìjọba mó. Nítorí wípé gbogbo ohun tí wọ́n nílò ni ó lè ṣe fún wọn.

Bóyá mo ní ètò ààbò kọ̀mpútà, bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀mpútà. Mo ní ohun tí mò ń lò láti dáàbòbo kọ̀mpútà mi kí àwọn ààrùn tí ó ń lọ káàkiri láti ba kọ̀mpútà jẹ́ nípasẹ̀ tí ènìyàn bá wà lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n lè wọlé sí orí kọ̀mpútà láti ba kọ̀mpútà náà jẹ́ tàbí láti jí àwọn ohun tí ó ṣe pàtàkì nínú kọ̀mpútà náà. Mo ní ètò ààbò eléyìí tí ó ń dáàbòbo kọ̀mpútà mi tó fi jẹ́ wípé àwọn ààrùn tí wọ́n máa ń dàsílẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì yìí tí kò fi lè wọnú kọ̀mpútà. Tàbí bóyá ní ṣe ni mo fẹ́ gba fọ́n rán láti orí ẹ̀rọ èlò mìíràn sí orí kọ̀mpútà tèmi, tàbí bóyá mo fẹ́ gbà á láti orí fóònù mi sí orí kọ̀mpútà, mo ti ṣe ètò ààbò eléyìí tí kì í jẹ́ kí ààrùn yìí kó ráyè wọlé sí orí fóònù mi. Bákan náà, àwọn tí ó máa ń lọ káàkiri lórí íńtánẹ́ẹ̀tì láti jí àwọn ohun tí ó ṣe pàtàkì nípa ènìyàn ní orí kọ̀mpútà rẹ̀ tàbí nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nínú méèlì rẹ̀, mo ní ètò ààbò tí mo ti ṣe sílẹ̀ eléyìí tí ó dáàbòbo tàbí kí n sọ pé tí ó máa ń dáàbòbo àwọn nǹkan tí mo ní tí mo kó pamọ́ ní orí kọ̀mpútà. Bí ètò ààbò yìí ti máa ń ṣiṣẹ́, òun ni wípé tí ẹnikẹ́ni bá sọ wípé kí, bóyá òun fẹ́ ṣí ibi tí mo fi nǹkan pamọ́ sí, mo máa ń gba àtẹ̀jíṣẹ́ wípé ìwọ ti fẹ́ ṣí àwọn nǹkan tí o kó pamọ́. Ṣé tó bá jẹ́ wípé èmi ni kí n sọ pé kí òun tẹ̀síwájú, ṣùgbọ́n tí kì í bá ti ṣe èmi, èmi kò gbọdọ̀ sọ òun kó òun. Bí èmi kò bá ti sọ òun kó òun, kò sí ọgbọ́n tí ẹnikẹ́ni le dá, ẹni náà kì yóò le wọlé sí ibi tí mo fi àwọn nǹkan náà pamọ́ sí. Ọ̀nà kan láti wọlé síbẹ̀ ni wípé kí ó ń sọ pé èmi ni. Lẹ́yìn èyí, màá gba àtẹ̀jíṣẹ́ mìíràn. Tí ó bá ti jẹ́ pé èmi ni, yìí ó sọ pé kí n fi, ó lè sọ pé kí n fi àwọn òǹkà bí i mẹ́fà kí n fi sí ojú òpó náà. Ọ̀nkà mẹ́fà yìí ni yóò wá sílẹ̀kùn tí yóò gbé mi wọlé. Ṣùgbọ́n tí mo bá ti sọ pé, tí mi ò bá ti sọ̀rọ̀ wípé èmi ni, òǹkà mẹ́fà náà kì yóò wá. Tí ó bá sì ti sí òǹkà mẹ́fà yìí, kò ní sí ohunkóhun tí yóò gbé mi wọ ojú òpó níbi tí màá ti wọlé láti lọ wo ohun tí mo kó pamọ́. Ó dára láti má ṣe ètò ààbò fún kọ̀mpútà láti má jẹ́ kí ààrùn tó ń lọ káàkiri lórí íńtánẹ́ẹ̀tì tàbí àwọn tí wọ́n ń lọ láti jálè kí wọ́n ní ààyè láti wọlé sí kọ̀mpútà náà.

Àlàyé nípa bí àwọn aládùúgbò ṣe ran ara wọn lọ́wọ́. Àwọn aládùúgbò wọ́n ti pinnu láti máa ran ara wọn lọ́wọ́ nítorí wípé ìjọba kìí fi bẹ́ẹ̀ ṣe ohun gbogbo tí wọ́n nílò fún wọn. Nítorí ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò ni wọ́n ti kóra wọn jọ, tí wọ́n sì sọ òtítọ́ ọ̀rọ̀ yìí fún arawọn wípé ohun tí àwọn kúkú nílò, àwọn náà ni yóò ṣe ànfàní fún. Nítorí ìdí èyí, ó sàn kí àwọn tètè bẹ̀rẹ̀ sí ní gbé ẹrù ara wọn níbi tí ó ti wúwo. Àwọn ará àdúgbò wọ́n ti máa ń sábà yàn ọjọ́ Sátidé, eléyìí tíí ṣe òpin ọ̀sẹ̀, láti kó ara wọn jọ fún àpẹẹrẹ ká sọ wípé n ìṣe ni wọ́n fẹ́ ṣe gate sí ẹnu, ẹnu ibodè tí ó wọ àdúgbò náà. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kó owó jọ, nítorí pé gbogbo wa la mọ̀ wípé owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Nítorí ìdí èyí, wọ́n á kọ́kọ́ pe ara wọn jọ. Nígbà ti wọn ba ti mọ iye ti wọn jẹ, wọn a sì sọ iye tí oníkálukú yóò dá. Eléyìí ni wọ́n a kó owó náà jọ. Tí owó náà bá ti pé, wọ́n a ṣe, tí wọ́n sì ti ṣe ìwádìí iye ti won nílò láti fi se aba wọlé àdúgbò náà, iye ti yóò na won àti iye àwọn ti yóò sise. Wọ́n máa ń fẹ́ kó jẹ́ wípé ọjọ́ Sátidé ni wọ́n ó ṣe iṣẹ́ náà. Àwọn ará àdúgbò yóò yan àwọn aṣojú. Wọn le yan ẹni bíi márùn láti lọ darapọ̀. Kì í ṣe wípé láti lọ máa po sìmẹ́ǹtì tàbí kí wón lọ máa kó iyanrìn, ṣùgbọ́n wọn ó wà níbẹ̀ láti ṣe àmójútó àwọn tí wọ́n fẹ́ sanwó fún, kí wọ́n le ṣe iṣẹ́ náà bi o títọ́ àti bó ti yẹ. Nítorí ìdí èyí, ọjọ́ Sátidé ni wọ́n máa ń sábà yàn. Ó jẹ́ ọjọ́ tí gbogbo ènìyàn máa ń wà ní ìsinmi. Iṣẹ́ tí àwọn tí wọ́n yàn tí wọn ó ṣe náà ni mo ti ṣàlàyé wípé àwọn ni yóò máa mójútó àwọn tí wọ́n gbà sí iṣẹ́ láti rí wípé wọ́n ṣe iṣẹ́ náà bó titọ́. Bí àwọn ará àdúgbò ti bẹ̀rẹ̀ eléyìí ni wípé fún ìgbà pípẹ́ ni wọ́n ti máa ń kọ ìwé sí ìjọba ìbílẹ̀ wípé àwọn nílò láti pe ki won bawon se abawole àdúgbò won. Ṣùgbọ́n nígbà tí wọ́n ríi wípé lẹ́yìn àìmoye ọdún tí wọ́n ti ń kọ ìwé, ìjọba ìbílẹ̀ kò kọbí ara sí ìwé tí wọ́n ń kọ. Eléyìí ló mú kí alága àdúgbò náà àti àwọn ìgbìmọ̀ rẹ̀ kí wọ́n gba ìmọ̀ pọ̀ ni wọ́n sì bá àwọn ará àdúgbò sọ̀rọ̀ wípé yóò ṣe, yóò dára nítorí wípé àwọn ló fẹ́ máa lò ó kí wọ́n kó ara wọn jọ, kí wọ́n mọ iye tí yóò jẹ́ láti ṣe iṣẹ́ yìí. Wọn a sì wá owó náà láàrin ara wọn, wọn a sì pe àwọn alágbaṣe iṣẹ́ tó lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Wọn a yan àwọn tí yóò ṣe alábòójútó wọn. Nípa bẹ́ẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ á ti máa ṣe iṣẹ́ fún ara wọn láti máa ran ara wọn lọ́wọ́ ní iyì. Láti ìgbà ti won ti bere iru ogbon atinudayi aimoye ohun ti o n mu àdúgbò dàgbà sókè niwon ti ti pase re se.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju, ẹ̀fọ́ tí mo fẹ́ràn ní jíjẹ tàbí kí n sọ pé tí mo fẹ́ràn láti máa jẹ ju, òun ni ẹ̀fọ́ kan tí a pè ní ẹ̀fọ́ tètè. Ẹ̀fọ́ yìí ó gbajúgbajà ní ilẹ̀ Yorùbá. Ẹ̀fọ́ náà dára púpọ̀. Àwọn ìdí pàtàkì tí mo ṣe fẹ́ràn ẹ̀fọ́ yìí ni wípé tí ènìyàn kò bá rí ìgbẹ́ yà tàbí tí ó bá sọ wípé inú ń kún, irú ẹ̀fọ́ bẹ́ẹ̀ tí a bá jẹ́, ó máa ń jẹ́ kí ènìyàn ó máa ran ènìyàn lọ́wọ́ pé kí inú náà kó wálẹ̀. Nípa kí ẹni náà kó lọ sí ilé ìgbọ̀nsẹ̀ kó sì lọ ṣe ìgbọ̀nsẹ̀ ní wọ́rọ́wọ́. Ẹ̀fọ́ tètè yìí a máa ń rí káàkiri ilẹ̀ Yorùbá. Ó tilẹ̀ ní oríṣi mẹ́ta. Ìkan wà, eléyìí tí wọ́n pè ní tètè àdáyébá. Kò sí ibi tí eléyìí kò tilẹ̀ lè wù fúnra rẹ̀ láìṣẹ́ pé àgbẹ̀ kan lú gbẹ̀. Ẹ̀ mìíràn ni a pè ní ẹ̀fọ́ tètè ojúlówó. Eléyìí a máa pọn rẹ́ṣu rẹ́ṣu. Ìkẹta rẹ̀, òun ni a pè ní ti òyìnbó. Eléyìí ń ṣe ni yóò dúdú tí yìí ó sì máa rẹwà tí kò sì àwọ̀ mìíràn kankan lára rẹ̀. Mẹ́tẹ̀ẹ̀ta ló dára fún jíjẹ. Ènìyàn nílò láti fi ata sí i bí ó ti tọ́, bó ti tọ́ àti bó ti yẹ àti àwọn nǹkan mìíràn tó bá tó fẹ́ kó wà nínú ẹ̀fọ́ náà. Ó dára láti jẹ onírúurú oúnjẹ, ìbáṣe ìrẹsì, ìbáṣe oúnjẹ olókèlé, ìbáṣe kí ènìyàn kan máa kó jẹ lásán. Ẹ̀fọ́ tètè, mo fẹ́ràn rẹ̀ púpọ̀.

Bóyá mo fẹ́ràn láti máa rìn nínú atẹ́gùn, kò dára láti máa rìn nínú atẹ́gùn. Àti ìgbà tí mo sì ti mọ̀ ni mo ti kórìíra kí ènìyàn kó máa rìn nínú atẹ́gùn. Nígbà tí mo wà ní ọmọdé, bí atẹ́gùn bá ń fẹ́ tàbí òjò ń rọ, ọmọdé-dé, ọmọ kékeré tí mo jẹ́, èmi ń rìn tèmi ń lọ ni. Ṣùgbọ́n nígbà tí mo ní òye rẹ̀ wípé atẹ́gùn tí ó ń fẹ́, tí ìjì rẹ̀ lágbára, ó lè ba ojú jẹ́, ó lè kó ìdọ̀tí wọ inú etí tàbí wọ ẹnu, ó lè ṣe àwọn ìjàmbá tí ènìyàn kò tilẹ̀ rokan rẹ̀. Àti láti ìgbà tí mo ti ní òye yìí ni mo ti kórìíra kí ènìyàn máa rìn nínú atẹ́gùn, tí mo sì máa ń sọ fún àwọn ọmọdé tó ń bọ̀ lẹ́yìn tèmi náà wípé kí wón má ṣe rìn nínú atẹ́gùn. Atẹ́gùn tilẹ̀ lè gbé ọmọ tí kò bá jẹun kánú, ó lè gbe lọ nípa gbígbé ṣubú tàbí kó tii sí ẹnu ọkọ̀ eléyìí tí ó ń kọjá lọ tàbí kó ṣe ìjàmbá tàbí wàhálà kankan kó fà á fún. Kò dára láti máa rìn nínú atẹ́gùn rárá rárá.

Bóyá mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Coffee mímú ní ibi iṣẹ́, ó ti di àṣà àti ìṣe àwọn alákọ̀wé. Nítorí ìdí èyí, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Ó kàn jẹ́ wípé àkókò tí òru bá ń mú, èmi kì í sábà bá wọn mu coffee. Nítorí pé omi gbígbóná eléyìí tí ó bá lọ́ wọ́rọ́, òun ni wón ń lò lákòókò náà. Mo ma wípé ki n se omi ti o gbóná janjan ti o ma jo ni lẹ́nu. Ṣùgbọ́n nítorí pé ó jẹ́ àkókò òru, èmi kì í fẹ́ mú rara yálà omi náà tilẹ̀ lọ́ wọ́rọ́. Nítorí pé èèyàn kan máa ṣẹ́ òògùn lójú ni. Idí nìyí tí èmi kò ṣe fẹ́ràn láti máa mu coffee ní àkókò òru. Ṣùgbọ́n ó tó bá ti di àkókò òjò, mo máa ń darapọ̀ mọ́ wọn láti máa mu coffee lóòrèkóòrè. Ó máa ń gbọ̀n òtútù kúrò lára. Ó máa ń jẹ́ kí iṣẹ́ kó wú ènìyàn lórí láti ṣe. Kò tilẹ̀ kì í jẹ́ kí ènìyàn kó sùn. Ó ní agbára kan nínú eléyìí tó máa ń mú kí oorun kó sálọ lóju ẹ̀dá. Ṣùgbọ́n ní àkókò òru, ẹni tó bá mu ìdí tí èmi kì í ṣe fẹ́ mú ni wípé bí ènìyàn bá mú, yàtọ̀ sí wípé yóò mú kí ènìyàn máa ṣẹ́ òògùn. Ó lè ṣe okùnfà kí ènìyàn máa sùn bí ẹni tí kòkòrò eléyìí tó máa ń fa oorun gé jẹ. Tàbí kí ènìyàn máa sùn bí obìnrin tó ṣẹ̀ṣẹ̀ lóyún. Àwọn ohun báyìí ni mo sá fún tí èmi kì í ṣe fẹ́ mu coffee ní àkókò tí òru bá ń mú. Ṣùgbọ́n ní àkókò òjò, kì í tilẹ̀ fi bẹ́ẹ̀ kun e mi lórù. Nítorí pé òtútù wà, mo sì ti mú gbígbóná tí ó gbóná yìí, òun ni mo nílò tí yóò bá mi jó àyà. Eléyìí ni ó le ọ̀gẹ̀nẹ̀tíń kúrò ní àgọ ara mi. Mo máa ń mu coffee ní ibi iṣẹ́, ṣùgbọ́n ní àkókò òtútù kì í ṣe ní àkókò òru.

Àlàyé bí mo ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Mo máa ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Ó ṣe pàtàkì láti máa ran ènìyàn lọ́wọ́. Tí ènìyàn bá ní agbára rẹ̀, ohun tí ó dára láti ṣe ni, nítorípé ìka ò dọ́gba. Eniti mo sábà ma n ran lowo, to je àbúrò mi, ọmọ egbon mi arábìnrin náà, ó ti lọ sí ilé ìwé gíga, mo sì mọ wípé kò fi bẹ́ẹ̀ sì agbára fún bàbá rẹ̀ láti máa rán-- láti máa fi owó ránṣẹ́ sí tí bàbá rẹ̀ bá ti san owó ilé ìwé rẹ̀, ó máa ń nira láti máa fún ní owó ní oṣooṣù. Nítorí ìdí èyí, èmi náà ti gbà láti máa di àlàfo yì. Mo ṣe ìpinnu lọ́kàn mi, mo sì pe bàbá rẹ̀ wípé èmi yóò máa fi owó oṣooṣù ránṣẹ́ sí ọmọ náà tí mo sì ti bẹ̀rẹ̀ láti bí ọdún mẹ́ta s'ẹ́yìn pẹ̀lú ọ̀rẹ́ ọ̀fẹ́ tí mo ẹ̀ Ọlọ́run fi fún mi ni mo ti ń ṣe lóòrèkóòrè tí mi ò tí p'àdánù oṣù kan, tí mi ò sì fẹ́ p'àdánù oṣù kan títí tí yóò fi parí ẹ̀kọ́ rẹ̀. Iyipada ńlá ni eléyìí jẹ́ fún àti bàbá àti ọmọ. Tẹ́lẹ̀ rí, bàbá rẹ̀ àti ìyá rẹ̀, ní ṣe ni wọ́n lọ máa ń yá owó lóṣooṣù tí wọ́n bá ti san ìkan tán, bẹ́ẹ̀ ni wọ́n á tó lọ gba òmíràn. Ìgbà mìíràn gan, ní ṣe ni wọ́n ó lọ yá ìkan láti san iléyi tí wọ́n ti gbà tẹ́lẹ̀ tí wọ́n tó tó rí owó mìíràn fi ránṣẹ́ sí. Ṣùgbọ́n láti ìgbà ti mo ti pinnu, ti mo si ti beere si ti n se, àti ìgbà yìí ni àwọn òbí re ki ti n ya owo kiri mo ọmọ náà sì ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti kojúmọ́ ẹ̀kọ́ rẹ̀ nítorí wípé Ọlọ́run ti gbé ìrànlọ́wọ́ owó dídé fún. Ó dára láti máa ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn. Èyí ni èyí tí mo ṣe ń fi owó oṣooṣù ran ọmọ ẹ̀gbọ́n mi yìí lọ́wọ́ lákòókò.

Hn, bóyá mo ní ọgbà, bẹ́ẹ̀ni o, ilé mi ní ọgbà. Ọgbà tí ó fẹ̀, tí ó gbà mí láìyè láti ṣe òhùn oògùn tí mo fẹ́. Fún àpẹrẹ nínú ọgbà kàn náà yí ni mo ní ibí ti mo ti ǹ sìn àwọn tòlótòló. Nínú ọgbà yìí, mo ní ibi tí mo ti ń sin ẹran ewúrẹ́. Nínú ọgbà yìí náà kan náà ni mo ní ibi tí mo ti ń sin àwọn pẹpẹyẹ. Nínú ọgbà kan náà yìí ni mo tún ní ibi tí mo ti ń sin ẹja. Ohun tí mo, mo-- nínú ọgbà yìí náà ni mo tún gbin oríṣiríṣi àwọn nǹkan sí, bí ọ̀gẹ̀dẹ̀, ìbẹ́pẹ, igi máńgòrò, igi ọsàn, igi ewúro àti àwọn oríṣi igi mìíràn bẹ́ẹ̀. Nínú ọgbà yìí náà, mo tún ń gbèrò láti ní àwọn nǹkan mìíràn tí mo tún lè máa sin ní nǹkan ọ̀sìn torí wípé mi ò tí ì ní adìẹ. Tí ó bá ṣe ṣé gan, mo fẹ́ kí n ní màlúù nínú ọgbà yìí. Ó dára láti ní ọgbà kí ènìyàn kó gbin àwọn òdòdó yí ilé náà ká. Ṣùgbọ́n ní títọ̀nọ̀ tèmi, iwájú ilé nìkan ni mo gbin òdòdó náà sí. Ó dára láti ní ọgbà níbi tí ènìyàn yóò gbin oríṣiríṣi àwọn nǹkan ewébẹ̀ sí. Mo ní àwọn ewébẹ̀ níwọ̀n ọgbà tí mo gbin sínú ọgbà tèmi náà. Mo ní ọgbà o ọgbà yi sìn mo fi ǹ sìn àwọn ohùn ọ̀sìn lorisirisi.

Bóyá mo tilẹ̀ mọ̀ bí a ti ń pa ẹja. Èmi ti ká lára mi, mi ò pa ẹja rí. Ṣùgbọ́n mo ní òye bí wọ́n ti ń pa ẹja nítorí wí pé mo ti sin àwọn ọ̀rẹ́ tó mọ ẹja pa, wọ́n sì wọ́n lọ sí etí odò láti lọ wo bí wọ́n ti ń pa ẹja. Oríṣiríṣi ọ̀nà ni àwọn ọ̀rẹ́ yìí máa ń lò láti pa ẹja wọn. Tóbá jẹ́ wípé ìwọ̀nba ẹja ni wọ́n wá tí wọ́n fẹ́ pa, níru ọjọ́ báyìí, ohun tí wọ́n máa ń mú dání, òhun ni a pè ní ìwọ̀o. Tí wọ́n ó sì wá ekòló, wọ́n máa ń pe ekòló náà ní ìjẹ. Iwoo ti won mu dani yìí, igi lo maa n wa ni idi re, ti won o fi okun so. Igi náà àti akoro eleyi ti a fi irin se ti won o so won po mora. Lẹ́nu àkọ́rọ́ náà ni wọ́n máa ń fi ekòló sí. Tí wọ́n bá ti fi ha lẹ́nu, wọ́n á wá mú ibi tí igi wà, wọ́n á di bẹ̀ mú, wọ́n á ju okùn náà sínú odò. Ó ti ní bí wọ́n ti gbọ́dọ̀ ṣe ọwọ́ tí ẹ̀ja yóò fi wá láti jẹ ekòló tí ó wà lẹ́nu ìwọ̀ náà. Ó ti ní bí yóò ṣe rí ni ọwọ́ wọn tí wọ́n mọ̀ bóyá ìwọ̀ kí ẹni, ohun tí wọ́n fi ṣe ẹnu ìwọ̀ náà, àkọ́rọ́ yìí, wípé bóyá ó ti gun ẹja náà lẹ́nu tàbí kó tí gun. Tí wọ́n bá ti rí wípé ó ti gun, àkókò yìí ni wọ́n máa ń fa igi náà sókè. Wọ́n á sáré fa igi náà ni tí yóò gbé ẹja náà wá sí etí odò. Eléyìí jẹ́ ọ̀nà àkọ́kọ́ tí wọ́n fẹ́ ń pa ẹja. Ọ̀nà kejì tí mo tún mọ̀ tí wọ́n máa ń lò òhun ni wípé wọ́n máa ń gbé ohun tí a pè ní igirè, eléyìí tí a máa ń fi ìko tí a máa ń fi hun, ìko yìí kan náà òhun ni a fi ń hun apẹ̀rẹ̀. Ó ti ní bí wọ́n ṣe máa ń hun ìko yìí láti pè ní ìgirè. Inú ìgirè náà ni wọ́n á fi ohun tí ẹja fẹ́ràn láti máa jẹ sí. Tí wọ́n bá ti gbe dé odò, wọ́n á ṣí ẹnu ìgèrè yìí sílẹ̀. Wọ́n á fi igi mu mọ́ odò títí tí àwọn ẹja ó fi sáré wá sí inú rẹ̀. Tàkúté ni ẹnu rẹ̀ yìí jẹ́. Ó ti ní bí ẹja yóò ti tẹ́ tí yóò tilẹ̀kùn mọ́ wọn nígbà tí wọ́n bá ti pọ̀ nínú rẹ̀. Ó jẹ́ oríṣi ọ̀nà méjì tí mo mọ̀ pé tí àwọn tí mo ti tẹ̀lé lọ tí wọ́n fi máa ń pa ẹja. Ọ̀nà mìíràn eléyìí tí mo rí nínú ẹ̀rọ móhùnmáwòrán òhun ni wípé wọ́n máa ń gbé ẹ̀rọ ojú omi, ọkọ̀ ojú omi lọ sí agbami tí wọ́n á sì mú àwọn eléyìí tí ó fẹ̀ dáradára tí wọ́n á mú dání. Ó ti ní ibi tí wọ́n wá ọkọ̀ ojú omi náà dé kí wọ́n tó ju àwọn wọn sílẹ̀. Wọ́n ó sì rọra máa fi àwọn náà wọ ẹja bọ̀ nígbà tí ẹja bá ti wọ inú rẹ̀ títí tí wọ́n ó fi dé etí odò ní ibùdókọ̀. Àwọn ọ̀nà tí mo mọ̀ tí wọ́n fi ń pa ẹja ni wọn yìí.

Bí iṣẹ́ bá pọ̀, kí ni ohun tí mo kọ́kọ́ máa ń ṣe? Tí iṣẹ́ bá ti pọ̀ báyìí, o gbà pé kí ènìyàn kó ṣe ètò iṣẹ́ náà ní ìpele ní ìpele. Ohun tí ó ṣe pàtàkì ni láti kọ́kọ́ mọ àwọn eléyi tí ó ṣiwàjú, eléyii tí lílò rẹ̀ tí yóò kọ́kọ́ kàn kó tó wá di àwọn eléyii tó jẹ́ pé ó lè dúró. Tí mo bá ti ṣe ètò yìí, tí mo ṣàwọn bòtítọ́ àti bó tiyẹ, tí mo mọ eléyi tí ó ṣiwàjú, tí mo mọ eléyi tí ó lè dúró tàbí eleyii tí iṣẹ́ kò tilẹ̀ le kàn rara l'akoko yìí, tí mo bá ti tò wọ́n bẹ́ẹ̀, mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ náà pẹ̀lú eleyii tí iṣẹ́ rẹ̀ ṣe yàjóyàjó. Àwọn ni mo fi máa ń ṣe àjú. Ìdí tí mo ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé nígbà tí a bá béèrè ìbò ni mo bá iṣẹ́ dé, kò ní bá mi lójijì. Àwọn eleyii to se pàtàkì ti mo mo pe won o koko beere, náà ni maa ti koko se. Lẹ́yìn eléyìí tí mo bá parí wọn ni màá ṣẹ̀ṣẹ̀ wá mú àwọn tó jẹ́ wípé ó pọ̀ wọlé wọn, tó jẹ́ wípé àkókò tí wọ́n ó nílò ti wọn kò ní pẹ́ mọ́. Lẹ́yìn èyí ni màá wá ṣe àwọn eléyii tó jẹ́ pé lílò kò tíi kàn rara rara. Eléyìí, ó máa ń ràn mí lọ́wọ́ láti máa ṣe iṣẹ́ mi bòtítọ́ àti bó tiyẹ àti láti ṣe iṣẹ́ dojú àmi. Èmi kìí sọ wípé torí pé iṣẹ́ kò tíì kàn pé kí ń fi sílẹ̀ láì ṣe. Ó tẹmi lọ́rùn kí n ṣe iṣẹ́ náà parí, kí iṣẹ́ náà máa dúró dé ìgbà tí wọn ó béèrè rẹ̀. Nítorí ìdí èyí, bí mo ti máa ń kọ́kọ́ ṣe ètò láti mọ eleyi tí ó yẹ kó ṣiwàjú, eleyii tí ó yẹ kó tẹ̀le àti eleyii tó lè wà ní ìgbẹ̀yìn, ó jẹ́ ohun tí ó máa ń ràn mí lọ́wọ́, tí ó sì ti ran mí lọ́wọ́ láti ṣe bòtítọ́ àti bó tiyẹ.

Àlàyé nípa ẹ̀rọ ayélujára ní abúlé. Ẹ̀rọ ayélujára àti abúlé tí a bá wò, a ó sọ wípé ó jẹ́ ohun méjì tí kò yẹ kán pàdé. Ṣùgbọ́n ó ti di ọ̀rọ̀ tí ènìyàn kò gbọ́dọ̀ sọ ní àkókò tí a wà yìí tàbí òwe tí a kì pa nílé àná. Ìjọba ti so ohun gbogbo di ero, tobe ge to fi je wípé àwọn to wa ni abúlé náà, ti bere si ni àǹfààní si ero ayélujára. Ni àìpẹ́ yìí ni mo lọ sí abúlé kan tí mo ti lọ máa ń ra àwọn ẹ̀rẹ̀ oko. Lílọ tí mò ń lọ, mo ti dágbére fún àwọn ènìyàn wípé ó ṣeéṣe kí èmi àti wọn ká má lè ríra ní orí ayélujára. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu bí mo ti wọ ìlú náà, ó tó bí wákàtí kan ni mo bá gbó tí ẹ̀rọ mi dùn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀. Nígbà tí mo ṣe àgbéyẹ̀wò, mo rò wípé ń ṣe ni ẹni kan ń pè mí. Mo wá rí wípé ìpè tí mo gbà láti orí ẹ̀rọ ayélujára ló ti wá. Mo tu tùn wò lẹ́ẹ̀kejì, mo gbe, mo bá ẹni náà sọ̀rọ̀. Ẹ̀yin ìgbà yìí ni mo wá bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí lọ́wọ́ àwọn ará ìlú wípé, "Ẹ̀yin náà ti ní ayélujára, ìgbà wo ni àǹfààní yìí dé sí ọ̀dọ̀ yín?" Wọ́n jẹ́ kó yé mi wípé torí pé mi ò wá ra ọjà lọ́dọ̀ wọn láti bí ọdún kan sẹ́yìn ni ò jẹ́ kí n mọ̀ wípé àwọn náà ti ní àǹfààní sí ẹ̀rọ ayélujára. Ni kúrúkù, mo ṣe àkíyèsí wípé ẹ̀rọ ayélujára ó dé abúlé náà ní ìwọ̀n bí oṣù méje sẹ́yìn ní ìjọba ti fún wọn ní àǹfààní yìí. Ohun gbogbo ti yípadà nínú ìlú tí mò ń sọ yìí torí pé tẹ́lẹ̀ bí ènìyàn bá fẹ́ lọ ra ọjà, ó gbọ́dọ̀ gbé owó náà dání, bó tu kí owó náà pọ̀ tó. Wọn kì gba owó wípé àwọn fẹ́ wò nínú àsùnwọ̀n wọn ní báǹkì nítorí wípé wọn kò ní àǹfààní sí ẹ̀rọ ayélujára ní àkókò tí mò ń sọ yìí. Ṣùgbọ́n ìyípadà ti dé bá ilé yìí. Nígbà tí wọ́n rí owó tí mo gbé dání, wọ́n tilẹ̀ ń bẹ̀ mí pé kí ń má fi owó náà san owó fún wọn tí mo bá ní owó ní àkáǹtì. Wípé àwọn fẹ́ kó jẹ́ wípé inú àkáǹtì ti wọn náà ni owó náà yóò lọ nígbà tí àwọn ti ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti ṣe àyẹ̀wò rẹ̀ lójú ẹsẹ̀. Ilé yìí wá fún mi ní ìnira nítorí wípé gbogbo owó tí mo ní lọ́wọ́ ni mo ti gbé dání, mo ti gbà jáde ní báǹkì. Wọ́n ní láti jọ máa bá mi sọ̀rọ̀ wípé kí a gba ara wa gbọ́. Kálukù wọn kọ àkáǹtì rẹ̀ sílẹ̀ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kí n gbé owó náà padà lọ sí ìgboro ní ìlú ńlá tí mo ti wá, kí n bá wọn san padà sí báǹkì kí n wá fi ránṣẹ́ sínú àkáǹtì ẹni kọ̀ọ̀kan wọn. Ìnira tí ìyípadà tí oun ìgbàlódé nípasẹ̀ ayélujára tí ó mú bá mi ní ọjọ́ yìí mi ò lè gbàgbé láéláé. Nítorí ìdí èyí kò dára láti fi ojú ríran àwọn abúlé mọ́. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ abúlé lo ti ni idagba sókè, ọ̀pọ̀lọpọ̀ abúlé lo ti ni iyipada ọ̀tún, ọ̀pọ̀lọpọ̀ abúlé ni àwọn ohun meremere ni won ti de ba. Ó tilẹ̀ yà mí lẹ́nu púpọ̀ nítorí pé abúlé yìí èmi kò mọ̀ wípé wọ́n le ro kan ẹ̀rọ ayélujára kan wọn ní ìwọ̀n bí ogún ọdún sí àkókò yìí. Àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní gbádùn oun tí àwọn ará ìlú ńlá ń gbádùn. Ìlú wọn gan tí ń yàtọ̀ nítorí wípé àwọn oko mìíràn tún ti kún. Wọn ti ní àwọn ibi tí àwọn ènìyàn ń dúró sí láti sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ gba owó, tí ó bá nílò owó àwọn yóò fún ní owó. Ilé yìí tí mo lè pè ní pé àwọn náà ti ní báǹkì kéékèèké ní agbègbè wọn. Ǹjẹ́ a kò wá rí wípé ìyípadà ńlá ló ti dé báyìí?

Àlàyé nípa bí a tí ń ya àwòrán rere. Àwòrán rere, àwòrán yíyà kì í ṣe gbogbo ènìyàn ló mọ̀ nípa rẹ̀. Ó ní àwọn kan tí wọ́n mọ̀ nípa bí a tí ń ya àwòrán tí wọ́n má ń yà dáradára. Bẹ́ẹ̀ sì ni àwọn kan sì wà tó jẹ́ wípé ìyàkúyà ni wọ́n ń yà, tí wọ́n ń pè ní àwòrán. Àwọn wọ̀nyí gan ló yẹ ká máa pè ní olùyà. Àwòrán yíyà òní bí a ti dúró. Àwòrán yíyà òní ibi tí ó yẹ kí ènìyàn dúró sí. Nítorí ìdí èyí, ó lójú àwọn tí ó mọ àwọn ohun méjì tí mo sọ yìí bí ó ti yẹ kí ènìyàn dúró nínú àwòrán àti ibi tí ó lè dúró sí. Fún àpẹẹrẹ, ènìyàn kò lè dúró níbi tí òòrùn dojúkọ kí ó rò wípé irú àwòrán bẹ́ẹ̀ yóò dára. Tí ènìyàn bá fẹ́ ya àwòrán, ẹni tó fẹ́ ya àwòrán òun ló gbọ́dọ̀ dojúkọ òòrùn nígbà tí ẹni tí ó fẹ́ yà yóò dúró níbi tí ẹ̀yìn òòrùn bọ́ sí. Àwọn òye yìí ni kò yé àwọn tí wọn kò mọ àwòrán yíyà. Ẹni tí ó fẹ́ ya àwòrán gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, òun ni ó yẹ kó ṣàlàyé fún ẹni tí ó fẹ́ yà wípé ibí òun ni ó yẹ kó dúró sí níbi tí iṣẹ́ náà yóò ti jáde ní dáradára, ní rere. Ohun kejì náà tún ni wípé ẹni tí ó fẹ́ ya ènìyàn òun ló yẹ kó yan ibi tí ẹni náà máa dúró sí. Bí ẹni náà ti dúró, bóyá orí rẹ̀ gún tàbí kò gún òun ò lè mọ̀. Ẹni tí ó fẹ́ yà ló mọ̀ bóyá orí náà gún tàbí kò gún. Nítorí ìdí èyí ẹni tí ó fẹ́ ya ènìyàn òun ni yóò sọ fún un tun orí rẹ ṣe, tun ẹnu ṣe, tun apá rẹ ṣe láti lè ya àwòrán tí ó dára. Àwọn tí ó ń ya àwòrán tí ó dára jù wọ́n wà. Kò sí ibi tí a kò ti lè rí wọn. Ohun tí ènìyàn ní láti ṣe láti mọ̀ wọ́n ni wípé kí ènìyàn bèèrè àwọn àwòrán tí wọ́n ti yà sẹ́yìn. Òun ni ènìyàn yóò ṣe àgbéyẹ̀wò rẹ̀. Nígbà tí ó bá gba oríṣiríṣi àwọn àwòrán tí wọ́n ti yà sẹ́yìn tí ènìyàn ṣe àgbéyẹ̀wò rẹ̀, ènìyàn yóò rí, yóò mọ eléyi tí àwòrán yíyà rẹ̀ dára àti eléyí tó jẹ́ pé iṣẹ́ tí kò ní ìtumọ̀ òun ni ó ń gbé káàkiri tí ó sì ń sọ wípé òun ń ya àwòrán.

Àlàyé nípa bí a ti ń parí ẹja fún títà. Bí a ti ń ṣètò ẹja tí a sì ń parí rẹ̀ fún títà, ó máa ń gba àkókò díẹ̀ nítorí pé ìpele ní ìpele ni. Ni àkọ́kọ́, a ó kọ́kọ́ lọ sí odò, láti lọ pa ẹja. Bó tilẹ̀ jẹ́ ẹja ilé tí ènìyàn ń sìn nínú ilé náà, yóò kọ́kọ́ gbọn odò láti kó ẹja náà jáde. Nígbà tí a bá kó ẹja jọ tán, lẹ́yìn ìgbà yìí ni a ó ṣẹ̀ṣẹ̀, tó bá jẹ́ wípé ní yíyan ni a fẹ́ ṣe ètò rẹ̀, nígbà yìí ni a ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ká ẹja kọ̀ọ̀kan. Kí a dẹ̀ tó lè ká, a gbọdọ̀ kọ́kọ́ fi ọ̀bẹ là á láti ríi wípé ẹ̀mí rẹ̀, á dínkù, kó má ba à máa fo káàkiri lórí ibi iléyi tí a ó gbé síi láti yan, láti yán fún títà. L'ẹ́yìn ìgbà tí a bá ti gé ní ọ̀bẹ ní ìwọ̀nbá yìí, ni a ó ṣẹ̀ṣẹ̀ ká, tí a ó fi igi tí a ó fi mú ẹnu rẹ̀ pọ̀ mọ́ ibi iru rẹ̀. Igi yìí yóò mú orí mọ́ iru, yóò wá sọ ẹja náà di roboróbó. Lẹ́yìn eléyìí ni a ó ṣẹ̀ṣẹ̀ wá gbé sórí iná tí a ti kó jọ. Nítorí pé àkọ́kọ́ gbọdọ̀ kó iná jọ. Bí a ti kó iná náà jọ ni wípé a ó fi èédú, a ó fi da iná a ó wá gbé apẹ̀rẹ̀ onírin, a ó gbé sórí èédú náà. Lẹ́yìn eléyìí la ó bẹ̀rẹ̀ sí ní kó ẹja náà sí orí rẹ̀. Iná èédú yìí kò gbọdọ̀ pọ̀ púpọ̀, kí èéfín rẹ̀ kó má ba à ba ẹja náà jẹ́. Kò sì tún gbọdọ̀ sún mọ́, tàbí jìnnà sí ju bó ti yẹ lọ. Eléyìí má ń gbà tó bí wákàtí bí mẹ́ta kó tó di wípé a ó pa, láàrín ìgbà tí a ó bá pa, tí a ó fi ka àti ìgbà tí yóò fi jinná. Nítorí pé àkọ́kọ́ gbọdọ̀ kó iná jọ ni ìgbà mìíràn, a máa ń gbé lọ sí ọjà láti lọ tà á ni ìgbà mìíràn, àwọn tí ó ń ṣe eleyìí, wọ́n ti ní ibi tí wọ́n máa ń dúró ní iwájú ọ̀dọ̀ wọn tí àwọn ènìyàn yóò wá tí wọ́n ó sì wá ra ohun tí wọ́n bá fẹ́ níbẹ̀. Ọ̀nà mìíràn tun wa, ti a maa n gba pese ẹja yìí, ọ̀nà náà ni wípé, ni ìdúró bó ti wà ní dúdúró láiká, òun náà ni wọ́n ó gbé sórí apẹ̀rẹ̀ onírin yìí láti yan ẹja. Ṣùgbọ́n wọ́n á ti kọ́kọ́ là á ní ọ̀bẹ ní kékeré kí ó bá lè, kí ẹ̀mí kó bá ti lè fi ara rẹ̀ sílẹ̀. Ó jẹ́ àwọn ọ̀nà tí mo mọ̀ tí a fi ń pa ẹja tí a fi ń mú ṣètò rẹ̀ sílẹ̀ fún títà. Tí a bá ti parí ètò yìí, tí mo sọ wípé láàrín wákàtí mẹ́ta sí mẹ́rin, ẹja náà ti ṣetán. Ohun tí ó kàn ni wípé ẹni tó bá fẹ́ kó lọ sí ọjà yóò fi apẹ̀rẹ̀ rẹ̀ gbé lọ. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ènìyàn máa ń tà á níwájú ibi tí wọ́n ti ń yán náà ni tí àwọn oníbàárà wọn yóò sì wá ká wọn mọ́ ibẹ̀ láti ra ohun tí wọ́n ń tà.

Alaye nípa bi a ti fi owo ránṣẹ́ láti orí fóònù ni ìgbà kan rí bí ènìyàn bá fẹ́ fi owó ránṣẹ́ sí ẹlòmíràn, bóyá ó fẹ́ san owó ọjà ni, bóyá ó fẹ́ fi owó ran ni lọ́wọ́, ó nílò láti kọ́kọ́ lọ sí ilé-ìfowópamọ́sí níbi tí yóò ti lọ mú ìwé tí yóò kọ ìwé. Lẹ́yìn ìgbà tó bá kọ ìwé náà tán, yóò ṣẹ̀ṣẹ̀ máa tó lórí ìlà kí ó tó di wípé yóò kàn án tí wón ó sì gba owó náà tí wón ó kọ òǹkà ẹni tí ó fẹ́ gba owó sí orí ìwé àti sí ẹ̀rọ kọ̀m̀pútà láti ṣẹ̀ṣẹ̀ fi owó yìí ránṣẹ́. Gbogbo nǹkan báyìí ló ti yí padà. Lójú tó mó lóòní, orí fóònù ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni an tí ń fi owó ránṣẹ́. Ó ti rọrùn láti fi owó ránṣẹ́ ní orí fóònù. Ẹni tí ó bá ra ọjà tàbí ẹni tó fẹ́ fi owó ran ni lọ́wọ́ yóò gba òǹkà eleyii tí ilé-ìfowópamọ́ tó ti fún ẹni tí ó fẹ́ gba owó náà. Òǹkà yìí ni a ó tẹ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí ní ojú òpó tí a pè ní "app" tí ó ti wà lórí fóònù ẹni tí ó fẹ́ fi owó ránṣẹ́. Tí ó bá ti tẹ òǹkà ilé-ìfowópamọ́sí ẹni tí ó fẹ́ gba owó náà tí ó ti tẹ̀ wọlé, fóònù náà yóò bèrè èló ló fẹ́ fi ránṣẹ́. Yóò kọ oyè tó fẹ́ fi ránṣẹ́. Yóò ní pé kó yẹ̀ ẹ́ wò ṣe òǹkà yìí ṣe ó bá ara wọn mu. Oyè tí ó fẹ́ fi ránṣẹ́ yìí ṣe òun náà ló fẹ́ fi ránṣẹ́. Tí ẹni náà bá ti sọ pé "bẹ́ẹ̀ni", ohun tí ó kàn ni pé kí ó sọ pé kí owó náà kó lọ. Láàárín ìgbà tí ó tẹ́ pé kí owó lọ àti láàárín ìgbà tí owó náà yóò lọ, gbogbo rẹ̀ kì í ju ìṣẹ́jú àáyá lọ́nà mẹ́ta. Ó wá pẹ́ tán, a ò rí iru ẹ́ rí. Iṣẹju àáyá máàrún, owo ti de ibi ti o n lọ. Kò nírá rárá, ṣùgbọ́n ìnira náà tún wà níbẹ̀. Ìnira tó wà níbẹ̀ ni pé ẹni, ẹni tí kò bá farabalẹ̀ láti tẹ òǹkà ilé-ìfowópamọ́sí ẹni tí ó fẹ́ fi owó ránṣẹ́ sí kí ó sì yẹ orúkọ tí ẹni náà ń jẹ́ kó yẹ̀ ẹ́ wò dáradára, ó lè ṣí òǹkà tẹ̀ bóyá ibi tí ó yẹ kó ti tẹ òǹkà kẹ́jọ, ó lè lọ fi tẹ òǹkà odò tí yóò sì gbé orúkọ ẹlòmíràn wá. Bí irú ẹni bẹ́ẹ̀ kò bá farabalẹ̀, yóò fi owó yìí ìránṣẹ́ sí ẹni tí kì í ṣe ẹni tí ó fẹ́ fi owó ránṣẹ́ sí. Ìnira ńlá ni yóò jẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ika ènìyàn bẹ́ẹ̀ wọ́n kì í da irú owó bẹ́ẹ̀ padà. Àfi tó bá bá ẹni tó ní ojú àánú pàdé. Ó jẹ́ ìnira kan tí mo rí ìpé ó wà pẹ̀lú kí a fi owó ránṣẹ́. Ṣùgbọ́n tí ènìyàn bá ti jẹ́ ẹni tí ó lè farabalẹ̀ láti ṣe àyẹ̀wò ṣe òǹkà yìí ṣe ó bá ara mu, ṣe orúkọ yìí bá ara mu, èèyàn lè ṣe àṣìṣe nípa oyè tó fẹ́ fi ránṣẹ́. Nígbà ti o ye ko fi odo boya máàrún sí ẹyin rẹ, ẹlòmíràn le ṣeeṣi fi odo mẹfa si tí owó bá pọ̀ nínú òṣùwọ̀n ẹni tí ó fẹ́ fi owó ránṣẹ́ dípò odò márùn-ún tó fi odò mẹ́fà sí, gbogbo owó náà yóò lọ. Yóò sì di ìnira láti máa béèrè padà wípé eleyii tó lé lórí rẹ̀ kó bó ń dáa padà.

Àlàyé bí mo ti máa ń lo, bimo ti máa ń rí lílo àkókò nígbà tí mo bá nínú ìlà. Àkókò tí mo bá wà lórí ìlà ó ní ṣe bí ó bá ti yá sí tàbí bí ó bá pẹ́. Bí àkókò náà bá ti, tó bá jẹ́ wípé ó yá mi ní orí ìlà, èmi kì í rí àkókò náà bí ìgbà tí ènìyàn bá fi àkókò ṣòfò. Mo máa ń kà wípé ara ohun tí ó ṣe pàtàkì tí ènìyàn gbọ́dọ̀ ṣe, òun náà ni mò ń ṣe. Mo gbàgbọ́ wípé gbogbo ǹkan ló gbọ́dọ̀ ní ètò àti ìtànná. Kí ènìyàn máa dúró lórí ìlà ní ìgbà tí ó bá yẹ kí ó wà lórí ìlà jẹ́ ètò tí ó dára àti títẹ̀lé ìtànná bótítọ́ àti bó ti yẹ. Ni ìdàkejì ẹ̀wẹ̀, tí àkókò tí mo bá lò ní orí ìlà tó bá ti ń pẹ́ ju bí ó ti yẹ lọ, mo máa ń rí i bí ìgbà tí ènìyàn bá ń fi àkókò rẹ̀ ṣòfò ni. Ìdí mo fi máa ń rí i bí ìgbà tí ènìyàn bá fi àkókò ṣe òfò ni wípé gbogbo ènìyàn ni ó gbàgbọ́ wípé àkókò ṣe pàtàkì. Àkókò àti iye owó nǹkan kan ni dọ́gba dọ́gba ni àwọn méjèèjì. Nítorí náà tí ènìyàn bá ń pẹ́, tí mo bá ń pẹ́ lórí ìlà, mo máa ń rí i bí ẹni wípé àkókò àwọn owó tí ó yẹ kí n fi ṣe ohun tí ó dára ni mo fi ń ṣòfò yìí. Àkókò tí ó yẹ kí ènìyàn wà ní ẹnu iṣẹ́ tirẹ̀ tàbí ní ìdí òwò tirẹ̀ kí ó máa rí owó, àkókò iyebíye yìí, òun ni èèyàn fi wà lórí ìlà. Ìdí nìyí tí ó fi jẹ́ wípé àkókò tí mo bá wà ní orí ìlà kì í, tó bá ti ń pẹ́ ju bó ti yẹ lọ, kì í jẹ́ kí inú mi kó dùn rárá. Bí ìgbà wo ni ènìyàn le wà lórí ìlà dá tí a fi le sọ wípé bóyá ó dára tí kò, tí ìlà náà tí pẹ́. Bí ènìyàn bá wà lórí ìlà tí kò ju bí ìṣẹ́jú márùn-ún, ó wá pẹ́ tán ìṣẹ́jú mẹ́wàá, a lè sọ wípé àkókò dára, ènìyàn kò fi àkókò rẹ̀ ṣòfò. Ṣùgbọ́n tí ènìyàn bá ti ń wà lórí ìlà fún ogún ìṣẹ́jú tó fi ń lọ sí wákàtí kan, ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, ènìyàn tilẹ̀ máa ń wà lórí ìlà fún wákàtí méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. Irú àwọn àkókò yìí èmi kà pé bí ẹni tí ó ń sun owó níná tí ó fi àkókò rẹ̀ ṣòfò. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí lójú tèmi.

Ohun tí ó máa ń mú mi rẹ́rìn-ín, ohun tí ó máa ń mú mi rẹ́rìn-ín kìí ṣe ẹyọ kan, ó ní í ṣe pẹ̀lú ipò tí mo bá wà àti ohun tí ó bá ń ṣẹlẹ̀ ní àkókò náà. Fún àpẹẹrẹ, tí mo bá ń tẹ́tí sí àwọn ènìyàn tí aláwàdà nítorí pé orúkọ wọn ni aláwàdà, mo jẹ́ ẹnìkan tó jẹ́ wí pé ó lè rẹ́rìn àríntákìtì tàbí kí mo máa rẹ́rìn àrinlámilójú tí mo bá ń tẹ́tí sí àwọn aláwàdà tí wọ́n máa ń ṣe àwàdà wọn yálà lórí ayélujára ni tàbí lórí ẹ̀rọ móhùnmáwòrán tàbí lójúkorojú. Ohun mìíràn tó tún máa ń mú mi rẹ́rìn-ín. Mo ní àwọn ọ̀rẹ́ kan tó jẹ́ wípé kò sí ọ̀rọ̀ tí wọ́n lè sọ, yóò pa mí lẹ́rìn-ín nítorí wọ́n jẹ́ ẹnìkan tí ò mọ̀ ju láti máa pani lẹ́rìn-ín. Eléyìí jẹ́ kí ọ̀rọ̀ wọn kó máa ń pa mí lẹ́rìn-ín lóòrèkóòrè. Ó jẹ́ lára àwọn ohun tí ó máa ń pa mí lẹ́rìn. Ohun mìíràn tó tún máa ń pa mí lẹ́rìn-ín ni wípé tí mo bá rí ẹni tí ó ń ṣe ohun tí kò tọ́ tó sì ń hùwà bí aláìgbọ̀n, ó máa ń pa mí lẹ́rìn-ín nítorí pé mo máa ń wo irú ẹni bẹ́ẹ̀ bí aláwàdà adìyẹ tàbí Yorùbá tó sọ wípé ẹni tó so àgbàdo mọ́ ìdí, àgbàlagbà tó so àgbàdo mọ́ ìdí wípé ó ti di aláwàdà adìyẹ. Nítorí ìdí èyí, ó máa ń pa mí lẹ́rìn kí n máa rí àgbàlagbà kó máa ṣe bí ọmọdé. Eléyìí ni Yorùbá ṣe máa ń sọ wípé àgbà kì í ṣorò bí èwe. Tí àgbà bá sì wá ń ṣorò bí èwe, kò sí bó ti fẹ́ jẹ́, irú ohun bẹ́ẹ̀. Ó máa ń pa mí lẹ́rìn-ín gan-an gidi tí màá rẹ́rìn-ín àríntàkìtì lórí rẹ̀.

Ìgbà tí mo sunkún kẹ́yìn, ọrọ̀ súnùnkún ni ọ̀rọ̀ yìí, ìbéèrè tí ó kaniláyà ni. Nítorí wípé àgbàlagbà kì í ṣe láńgbá láńgbá. Ṣùgbọ́n mo lè dáhùn wípé ní ìgbà tí mo sunkún kẹ́yìn ni ìgbà tí mo pàdánù ẹ̀gbọ́n mi àgbà tó jẹ́ àkọ́bí ìyá mi. Ọ̀rọ̀ náà ká mi lára jọjọ. Tí jẹ́ wípé gbogbo ìgbà tí mo bá ti rántí rẹ̀ ni omijéòjú máa ń bọ́ lójú mi. Àwọn ohun tí ó romọ́ ikú rẹ̀, ó jẹ́ àwọn ohun tí ó bà mí nínú jẹ́, tí ó sì máa ń pa mí lẹ́kún ní ìgbà gbogbo tí mo bá ti rántí. Sẹ́ní ti ìdúbúlẹ̀ àìsàn rẹ̀ tó pẹ́ lórí ẹ láì fi ṣe ti owó tó kọjá lọ. Àkókò tí ó gba gbogbo àwa tí ó ń gbìyànjú láti ṣe ìtọ́jú rẹ̀ tí a sì ní ìrètí wípé lọ́jọ́ kan ara rẹ̀ yóò dáa, yóò sì fi ara dídá, yóò fi san ọ̀rẹ́ ìtọ́jú gbogbo tí a ṣe. Ọ̀kan wa ti ní ìrètí wípé láìpẹ́ ara rẹ̀ gbọ́dọ̀ yà àfi bí ó ti yí bírí ní àṣálẹ́ ọjọ́ kan todí wípé a pàdánù rẹ̀. Ọ̀rọ̀ náà bà mí nínú jẹ́ ní ìgbà kúgbà tí mo bá ti ń wò bí ó ti dákẹ́ tí mo rántí àwọn ìrora eléèti ó jẹ nígbà tó wà ní ipò àìsàn tí mo sì wò àwọn ohun tó rọ̀mọ́ ìgbésí ayé rẹ̀ kò sí bí ó ti fẹ́ jẹ́. Ẹkún ni ó máa ń gbọ̀n mí. Àkókò yìí ni mo sunkún tí mo lè sọ wípé mo sunkún kẹ́yìn. Nítootọ̀ kò sí ìgbà tí mo rántí tí tí di àkókò yìí. Ìbànújẹ́ nà kólé salai wà. Mo sun ẹkún náà púpọ̀ làkókò yìí kí Ọlọ́run kó rẹ̀ mí ìlẹ́kún kó sì rẹ ìyá rẹ̀ náà lẹ́kún ní.

Àlàyé nípa àwọn tí o ń ta oúnjẹ ní ojú ọ̀nà. Àwọn tí o ń ta oúnjẹ ní ojú ọ̀nà wọ́n pín sí ìsọ̀rí tàbí kí n sọ wípé wọ́n pín sí ìpele bíi méjì sí mẹ́ta. Àwọn àkọ́kọ́ tí mo kọkọ́ rántí tí mo lè sọ nípa rẹ̀, òun ni àwọn tó máa ń ta ìrẹsì ní ojú ọ̀nà. Àwọn wọ̀nyí wọ́n máa ń tà ní wákàtí òwúrọ̀, ní kùtùkùtù òwúrọ̀. Àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé tàbí tí wọ́n fi dojúkọ, tí wọ́n fojúsùn gẹ́gẹ́ bí oníbàárà òun ni àwọn tí ó ń lọ sí ibi iṣẹ́ wọn ní òwúrọ̀ tó jẹ́ wípé bóyá ọ̀nà ìṣe jìn tàbí wọ́n kò tètè sùn ní àṣálẹ́ tí wọ́n kò lè jí láti dá iná. Àwọn kejì tó tún jẹ́ àfojúsùn oníbàárà wọn, òun ni àwọn ọmọ ilé ìwé tí àwọn òbí wọn tí wọ́n mú like pẹ́. Àwọn náà yóò yà láti ra ìrẹsì, ẹ̀wà àti dòdò. Àwọn ìsọ̀rí kẹta tí ó tún jẹ́ oníbàárà tiwọn, òun ni àwọn awakọ̀ tí wọ́n gbà wípé bóyá ago márùn ìdajì, ago mẹ́fà ìdajì lọ́pọ̀lọpọ̀ wọ́n ti jí kúrò nílé tí wọ́n a sì fẹ́ jẹ oúnjẹ òwúrọ̀. Ìpele kejì àwọn tí ń ta oúnjẹ ojú ọ̀nà òun ni àwọn tó jẹ́ wípé kò sí irú oúnjẹ tí ẹ wá dé ọ̀dọ̀ wọn tí kò sí. Ṣùgbọ́n àwọn ìsọ̀rí wọ̀nyí tó bá ti ṣe oúnjẹ náà tán, wọ́n á gbé lórí, wọ́n á lọ sí ọ̀dọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ tó wà ní ẹ̀bá ọ̀nà bí àwọn mechanic, àbí àwọn tí ń ṣe iṣẹ́ gbẹ́gilére ní ẹ̀bá ọ̀nà. Àwọn wọ̀nyí ni wọ́n fi ṣe àfojúsùn oníbàárà. Àwọn mìíràn, irú àwọn wọ̀nyí tí mo sọ yìí, oúnjẹ ọ̀sán ni wọ́n mọ̀ n ní, ni wọ́n sábà ṣe. Oúnjẹ ọ̀sán ni wọ́n máa ń ṣe àfojúsùn rẹ̀ láti lọ tà fún àwọn tó jẹ́ oníṣẹ́ ọwọ́ yìí. Ìpele kẹta ni àwọn tó máa ń wà lójú ọ̀nà náà tó jẹ́ wípé bí ìrẹsì, bí àkàrà, bí ẹ̀wà òun ni tàbí oúnjẹ àyè ìgbàlódé eléyìí tí a mọ̀ sí Indomie tí wọ́n ó fi ẹyin sí, òun ni àwọn dojúkọ láti máa tà fún àwọn tí wọ́n máa ń sun ẹ̀bá ọ̀nà ní àṣálẹ́ tàbí bí àwọn tí ìrìnàjò wọn tó bọ́ sí ọwọ́ alẹ́ tí ó sì jẹ́ wípé wọ́n ti mọ̀ wípé nígbà tí wọ́n ó bá fi délé yó ti rẹ ara, wọ́n ò ní lè lọ dáná mọ́. Irú àwọn wonyìí ni wọ́n fi ṣe àwọn adójúkọ oníbàárà wọn tàbí àwọn alàfojúsùn wọn gẹ́gẹ́ bí oníbàárà.

Ìṣẹ̀lẹ̀ kan ní àdúgbò mi tí ó kó gbogbo àdúgbò pọ̀. Ọjọ́ burúkú Èṣù gbomi mu ni ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ilé kan wà ní àdúgbò wa tó jẹ́ wípé ilé tí ó fara ti, a kò tí ì kọ ilé náà tán. Nítorí ìdí èyí kò sí ẹni tó ń gbé inú ilé náà. Igbo sinti bo gbogbo ile náà nítorí o je akoko ojo ṣàdédè ni ẹni tí ó kọ ilé tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé tí a kò tí ì kọ tán yìí ló kẹ́fìn wípé bí ìgbà tí òun bá rí tí ènìyàn wọ inú igbó náà. Nígbà tí ara rẹ̀ kò léèlé, nítorí wípé Yorùbá gbàgbọ́ pé ojú ni aláǹkán fi ń ṣọ́rí. Nígbà tí ara rẹ̀ kò léèlé mọ́, ó pe ẹlòmíràn tó jẹ́ onílé ní àdúgbò. Ó ṣí kó àlàyé ó ro fún. Ọ̀rọ̀ yìí ó wá kaní náà láyà wípé kí ni ó lè ṣẹlẹ̀. Àwọn méjèèjì foríko orí, wọ́n fi n kulukulu, wọ́n sì gbàpé ó yẹ kí wọ́n lọ pe àwọn ènìyàn sí i ní àdúgbò. Kíá! Ni wọ́n lọ wá ènìyàn bí mẹ́ta fún ara wọn dín márùn-ún. Ẹni kọ̀ọ̀kan, ẹni tó máa mú àdá, ẹni tí yóò mú igi, ẹni tí yóò mú ọ̀bẹ. Na bá wọ inú ilé tí a wí yìí. Bí wọ́n ti fẹ́ mú wọ inú ilé náà ni wọ́n rí tí ènìyàn méjì tu gbúrú tí wọ́n sá jáde, tí wọ́n sá lọ. Ilé yìí fi wọ́n ní ọkàn balẹ̀ wípé lótíto àti lódodo ohun tí wọ́n rí bẹ́ẹ̀ ló ṣe rí pé àwọn rí ènìyàn tó wọ inú ilé tí a kò tí ì kọ tán yìí. Nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí inú ilé náà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tú inú ilé náà yẹ́bẹ́yẹ́bẹ́ ni wọ́n rí oríṣiríṣi àwọn ẹrù ilé, oríṣiríṣi àwọn ǹkan olówó gégere, ǹkan meremere. Eléyìí tú àwọn ẹni ibi tí wọ́n kó pa wọ́n síbẹ̀. Èyí ló mú kí ọ̀kan nínú wọn tó mú fèrè lọ́wọ́ kó fọn fèrè. Fèrè yìí lò pe gbogbo ara àdúgbò jáde. Nítorí ìrọ̀lẹ́ ẹnu ya àwọn ènìyàn pé kí ló lè ṣẹlẹ̀ nírú àkókò yìí tí wọ́n ó mọ fèrè ọlọ́dẹ. Bí gbogbo àdúgbò ti tú jáde, èrò ò gbẹ̀sẹ̀ gbogbo ilé ló tán. Ọlọ́run tá ṣé tó fi jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí òun ló jẹ́ kí ẹrù tí wọ́n ti ń wá fún ìgbà pípẹ́ ló jẹ́ kí wọ́n mọ̀ wípé àṣé àwọn tí wọ́n gbé olè tí ó wà tí ó jà kò tíì rí ààyè gbé ẹrù náà jáde. Lọ́jọ́ ta nwí yìí ni àwọn ẹni ibi yi wá láti gbìyànjú láti gbé ẹrù náà jáde lọ. Ṣùgbọ́n àṣírí wọn tú. Ọjọ́ gbogbo ni tó lè, ọjọ́ kan sá ni tó lóhun.

Ìtàn tí bàbá àgbà sọ fún mi nípa ayé, nígbà ayé wọn. Bàbá àgbà máa ń sọ oríṣiríṣi ìtàn fún mi nígbà tí mo wà ní ọmọdé, tí àwọn náà sì ń bẹ láyé. Àwọn ìtàn akọni lọ́gbon loríṣiríṣi. Ìmíràn o jẹ́ òtítọ́ tó ṣẹlẹ̀, ìmíràn sì jẹ́ ìtàn àròsọ láti kan fi kọ́ ọmọdé lọ́gbon. Mo rántí ìkan nínú àwọn ìtàn àròsọ tí a fi ń kọ́ni lọ́gbon. Eleyi tí bàbá àgbà sọ fún mi nípa Ìjàpá àti ìgbín ọ̀rẹ́ rẹ̀. Ìjàpá jẹ́ ọlọ́gbọ́n ẹ̀wẹ́ bí gbogbo wa ti mọ̀. Ìgbín jẹ́ onísùúrù, ẹni tí kò lojúkokoro, tí kì í ṣojúkokoro sí nǹkan tí kìí ṣe tirẹ̀. Ṣùgbọ́n Ìjàpá tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń rìn, gbogbo nǹkan tó bá ti jẹ́ ti ẹni lẹ́ẹ́ni ni Ìjàpá máa ń fẹ́ kó jẹ́ tirẹ̀. Ni ọjọ́ kan, Ìjàpá lọ sínú oko tí ó wà ní etílé. Oko olóko ni, Ìjàpá mọ ẹni tó ni oko, ṣùgbọ́n ó ti sọ ẹni náà wípé ẹni náà kì yóò wá sí oko ní àkókò náà. Ìjàpá bá lọ láti lọ jí èrè oko olóko. Nígbà tó wa gbogbo rẹ̀ jọ tán, Ìjàpá padà sílé. Ó lọ ránṣẹ́ sí ọ̀rẹ́ rẹ̀, Ìgbín pé kó yọjú. Nígbà tí Ìgbín lọ, ó sọ fún Ìgbín pé òun fẹ́ kó ṣe ìrànlọ́wọ́ kan fún òun. Òun gbé àwọn ẹrù kan bọ̀ láti oko, nígbà tó rẹ òun, òun gbé díẹ̀ sílẹ̀ nínú rẹ̀ sí ẹ̀bá ọ̀nà kí Ìgbín kó lọ, kó lọ rè gbé wá. Àkókò tí Ìgbín dé ibi tí ó ti fẹ́ gbé ohun tí Ìjàpá ní pé kó lọ gbé wá, àkókò yìí ni olóko ló yọjú. Nítorí pé olóko ti wá sí oko, ó sì ti rí ọwọ́ wípé ẹnìkan ti jà òun ní olè. Àti ìgbà yìí ló ti bẹ̀rẹ̀ sí ní gẹ̀gùn láti mú olè tó wọ inú oko rẹ̀. Àkókò yìí ni igbín ló wá gbé èrè oko olóko. Nígbà tí wọ́n mú Ìgbín, tí wọ́n bí pé níbo lo ti rí ohun tí o gbé dání. Ìgbín bá pa, Ìgbín bá sọ fún wọn wípé Ìjàpá ló ni ẹrù tó ní ki óun lọ bo òun gbé wá. Wọn kò fẹ́, àwọn wọ̀nyìí wọn kò fẹ́ gba Ìgbín gbọ́. Wọn ní kí Ìgbín gbé ẹrù rẹ̀ kó níṣò nílé Ìjàpá. Nígbà tí wọ́n ó fi dé ilé Ìjàpá, Ìjàpá ti rí wọn lọ́kàn wípé àṣiri ti tú. Ìjàpá bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n bí ẹni tí ara rẹ̀ kò yá. Ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n mọ́lẹ̀. Ó ti pe ọmọ rẹ̀ àgbà kó bá òun dá iná bí ẹni tí ń ya iná. Ìjàpá, Ìjàpá ti wá ẹyin, ó ti fi ẹyin sẹ́nu. Akoko tí wọ́n dé, Ìjàpá fi, ó fi eyin pa, ó fi eyin pa ẹyin náà mọ́ra wọn. Ó sì pọ́ sílẹ̀. Ó wá dàbí ẹni tí inú rẹ̀ dàrú tó n bi ohun tí ó jẹ. Àwọn wọ̀nyí, àwọn wọ̀nyìí kò jẹ́ kí Ìjàpá sọ ohunkóhun. Won ni ara ìjàpá o yaa, igbin oyi se olooto Ìgbín ní "Ìjàpá ló rán mi níṣẹ́." Ìjàpá sọ́tẹ́nu rẹ̀. Ìjàpá ń ṣe bí ẹni tí ò lè sọ̀rọ̀. Ná bá nìí, Ìgbín ló jalè. Bí wọ́n ti fojú olè mú Ìgbín ní eléyìí. Nígbà tó sì jẹ́ wípé Ìjàpá ló jalè tó rán Ìgbín níṣẹ́ kó lọ gbé ẹrù wá. Ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ohun tí a bá, tí a kò bá mọ ìdí rẹ̀, ká má ṣe máa ranni lọ́wọ́ nípa rẹ̀. Ó jẹ́ ohun tí bàbá àgbà fi kọ́ mi, tí èmi náà sì fi ń kọ́ ẹ̀yin ọmọdé tí mo ń bá sọ̀rọ̀ ní àkókò yìí.

Bóyá mo tilẹ̀ máa ń wọ ìborùn, bẹ́ẹ̀ni mo máa ń wọ ìborùn, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Àkókò tí òtútù bá mú, tí òtútù náà pọ̀ gan, àkókò yìí ni mo máa ń wọ ìborùn. Bóyá mo tilẹ̀ máa ń wọ ìborùn, bẹ́ẹ̀ni mo máa ń wọ ìborùn, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan ni. Ṣùgbọ́n àwọn ìborùn kan wà tí a ṣe fún òtútù, tó jẹ́ wípé àti ọkùnrin àti obìnrin ni ó le wọ̀ọ́ ní àkókò òtútù. Irú ìborùn yìí, òun ni ó jẹ́ wípé èmi máa ń wọ̀ lẹ́ẹ̀kọ̀kan tí òtútù bá mú tí ó ń wọ ara. Tí mo bá ti da ìborùn yìí bo ọrùn, kìí jẹ́ kí òtútù kó mú mi tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ìborùn jẹ́ ara ìmúra obìnrin ní ẹ̀yà tí a ti bí mi ní orílẹ̀-èdè tèmi. Àwọn obìnrin ló ni ìborùn. Oríṣìíríṣìí ni ìborùn wọn. Wọn kò tilẹ̀ lè rán aṣọ ìbílẹ̀ kí wọ́n má, kí aṣọ náà kó má ní ìborùn. Ní inú ẹ̀yà, ní ìwọṣọ ti ẹ̀yà tèmi, ẹnikẹ́ni tó bá wọ ìborùn tí kò wọ, ẹnikẹ́ni tó bá wọ aṣọ ìbílẹ̀ tí kò fi ìborùn si, wọn a gbàgbọ́ pé ìmúra ẹni bẹ́ẹ̀ kò pé. Wípé ẹni náà, kò mọ̀ bí a tií múra. Ìborùn, ó máa ń gbé ìmúra àṣà ilẹ̀ Yorùbá yọ. Ìborùn, ó máa ń jẹ́ kí ọmọ Yorùbá kó farahàn gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ìmúra tí ó dára. Ìborùn, ó jẹ́ ohun tí obìnrin tún lè lò. Yàtọ̀ sí pé bóyá wọ́n lòó láti bo ọrùn, wọ́n tún le lòó láti ṣe ìpọ̀n ọmọ, láti gbé ọmọ pọ̀n sẹ́yìn. Ohun tí wọ́n tilẹ̀ máa ń fi ìborùn wọn ṣe, ó pọ̀ púpọ̀. Ṣùgbọ́n ní pàtàkì jùlọ, ohun táa gbọ́dọ̀ mọ̀ ni wípé ara ìmúra obìnrin ni ìborùn wà.

Lérò tèmi bí orun sísùn ni kùtùkùtù ṣe rí. Mo lè sọ wípé kò dára láti máa sùn ní kùtùkùtù òwúrọ̀ nítorí pé òwúrọ̀ jẹ́ àkókò tí ó ye kí ènìyàn ó jí ṣiṣẹ́. Ó jẹ́ àkókò tí ó ṣe pàtàkì jùlọ nínú àkókò iṣẹ́. Àkókò tí iṣẹ́ máa ń bẹ̀rẹ̀, àkókò tí yi o sọ ibi tí iṣẹ́ náà yóò darí kọ, àkókò tí ó lè sọ bóyá àṣeyọrí yóò wà lórí iṣẹ́ àbí kò ní sí àṣeyọrí lórí iṣẹ́ òun ni kùtùkùtù òwúrọ̀. Nítorí ìdí èyí Yorùbá gbàgbọ́ wípé òwúrọ̀ lọ́jọ́. Àtilẹ̀ máa ń sọ wípé kò sí ohun tí a fi òwúrọ̀ ṣe nílẹ̀ ìfẹ́, iṣẹ́ ni wan fi ń ṣe. Òwúrọ̀ ṣe pàtàkì fún iṣẹ́ kìí n ṣe fún oorun. Ìdí nìyí tó fi jẹ́ wipé bí ènìyàn bá jí ní òwúrọ̀, de tí ènìyàn bá gbé tẹ ara rẹ̀ kalẹ̀ ní òwúrọ̀ tí ó lọ́ ń sùn, a máa rí bákan àfi tó bá jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó n ṣe àìsàn tí irú ẹni bẹ́ẹ̀ ní àìlera. Ṣùgbọ́n tí kì í bá ṣe ti àìsàn, tí kì í ṣe ti àìlera, kò dára tó, kò bójúmu. Ó jẹ́ ohun tí ó tàbùkù. Ó jẹ́ ohun tí ó kù díẹ̀ káà tó kí ènìyàn abarapá kó jí kó tún lọ sùn padà ní òwúrọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ní àìlera kan tàbí òmíràn, irú, irú ènìyàn bẹ́ẹ̀ a lè sọ wípé ohun tí ó ṣe pé kò tọ̀nà. Níwọ̀n ìgbà tí àìlera ti wà tí kò le ṣe àwọn ohun tí ó fẹ́ tí ara náà kò sì múkun tó bó títọ́ àti bó ti yẹ, irú ẹni bẹ́ẹ̀ a mọ̀ wípé kò le ní okun láti ṣe ohunkóhun ju wípé kí irú ẹni bẹ́ẹ̀ ó máa sùn kalẹ̀ títí tí ara rẹ̀ yóò fi yá tí yóò sì fi gbé ìwọ̀n padà. Orun sísùn ni òwúrọ̀ ẹni tí ó ṣe aláìlera nìkan ló wà fún, ṣùgbọ́n ẹni tí ara rẹ̀ bá pé kò dára, kò bójútó, kò bójúmu tó láti máa sùn ní kùtùkùtù.

Àlàyé nípa omi ńlá tí mo ti rí. Ojú mi ti rí òkun, ojú mi ti rí ọ̀sà, ojú mi ti rí alàgbàlúgbú omi. Mo ti rí omi, omi ńlá tí ó tóbi, tí ó fẹ̀ gan an ni, eléyìí tí a pè ní òkun. Afárá tó wà lórí omi náà, ó to ibùsọ̀ márùndínní àádọ́ta níbi omi náà bí ó ti fẹ tó tí ó sì jìnà tó. Omi yìí, ó jẹ́ omi tí ó máa ń ba ni lérù. Ní pàtàkì jù lọ, ẹni tí ó bá jẹ́ bí ọmọ kékeré tí ó bá lọ sí tòsí omi yìí tàbí tó ń kọjá lórí rẹ̀, níṣe ni irú ẹni bí ẹ a máa ṣẹ́jú. Wọ́n á ni omi ń ṣẹ́jú sí àwọn. Kì í ṣe wípé omi yìí ń ṣẹ́jú ṣùgbọ́n bí ó ti tóbi, òun ni ó ń ba ojú lérù tí ojú yóò máa ṣẹ́ pẹpẹ. Táwa dàbí ẹni wípé nǹkan mìíràn ló ń ṣe ojú sí ènìyàn. Ohun tí omi yìí tí a fi ń ṣe, ohun tó pọ̀ ni. Ṣùgbọ́n ọkàn pàtàkì nínú rẹ ni wípé orí omi yì ní ọkọ òfurufú ọkọ ojú omi ló máa ń gbà láti gbé ẹrù láti òkèèrè wà sí orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà sì ní ìjọba tún tí ṣe àwárí àwọn ohun alumoni àwọn ohùn èlò tí yó má pawo wà fún ìjọba. Wọ́n ti ṣe àwárí rẹ̀ nínú omi yìí. Omi náà ó ní àwọn èròjà ẹja àti àwọn ǹkan omi tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ yanturu. Omi náà ní àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí, èmi pẹ̀lú ẹ̀gbọ́n mi ni a lọ pé a fẹ́ lọ gbafẹ́ ló ní kí n jẹ́ ká lọ ká gbéra lọ sí etí òkun. Ẹ̀rù Ọlọ́run bà mí nígbà tí mo dé bẹ̀ tí mo rí bí omi náà ti tóbi tó. Omi tí ó jẹ́ wípé bí ìlú kan, ìlú méjì, ìlú mẹ́ta tí wọ́n bá kó sínú rẹ̀ ẹnikẹ́ni kò le rí wọn mọ́ níbi omi náà tí ó tóbi tó.

Ìròyìn nípa ilé àtijọ́ tí mo ti rí. Ilé àtijọ́ tí mo ti rí ní orílẹ̀-èdè mi, ó wà ní ìlú kan tí a pè ní àgbàdá ríìgì tàbí tí a tún le pè ní badagry. Ilé náà ó ní ilé alájà kan àkọ́kọ́, ilé tí a kọ́kọ́ kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ilé náà tóbi ni iwọn bá tirẹ o ni iyara mẹ́ta osi ni àwọn ojú pò tí o pọ ni isalẹ. Ilé yìí ó jẹ́ ohun ìsẹ̀mbáyé, ó jẹ́ ohun àbáláyé, ilé yìí tí ó rẹwà púpọ̀. Ilé náà mi tí sọ, ó wà ní badagry. Ilé yìí ti lé ní ọg-ọg- ogójì ọdún. Kí ni mo tilẹ̀ ń sọ? Ogójì ọdún wo? Ilé, ilé náà ó ti lé ní ọgọ́rùn-ún ọdún ó lé àádọ́ta tí ilé yìí ti wà. Ó jẹ́ ohun tó jẹ́ wípé ó ti di ibi ìgbafẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wón ti lọ ń fi owó wo. Ní ìgbà tí mo lọ sínú ilé yìí, àwọn ohun ìyàlẹ́nu àti àwọn ohun mèremère ohun àtijọ́ ló sọdọ̀ síbẹ̀ tí mo rí. Mori àwọn àwo tí wọn lò láyé ìgbà náà tí wọn fi ń jẹun, aṣe lọọjọ sí inú ilé náà. Mori àwòrán ẹni tí o kọ ilé náà bàbá náà oti dàgbà ni àkókò ti a yà àwòrán yí kama ti lẹ wá so pé tí o ba wà láyé kìí ṣe ìmọ̀ràn ọmọ ọdún ti a o ma kà sí irínwó. Ilé náà ó ní àwọn oríṣiríṣi nǹkan tí kò bá òdì ò ní mu, tó jẹ́ wípé tí ọmọdé bá ri, yóò máa béèrè nípa rẹ̀ títí ni. Ilé tí a kò fi ọ̀dà kún, ṣùgbọ́n a pa ni. Ẹ lè máa wí pé kí ni, ó túmọ̀ sí pé a pa ilé. Ó ní àwọn nǹkan náà tí wón fi máa ń pa ilé lára láti jọ. Wón a sọ pé ẹlẹ́bọ̀tọ̀, ewé, ó ti ní oríṣi ewé tó jẹ́. Wọn a sì omí díẹ̀ laa òun ná fi ń pa ilé lára láyé ìgbà ti a ń sọ yìí.